Mi ò tí ì ní ọkọ̀, ṣùgbọ́n mo lè jẹun nínú ọkọ̀ mi kò sí èèwọ̀ níbẹ̀. Ṣèbí oúnjẹ jíjẹ nì, kò sí wọ́n níbẹ̀, tí bá wọ ọkọ̀, wọ́n máa ń jẹun dáadáa, pàápàá jùlọ tó bá jẹ́ ìrìnàjò ọlọ́jọ́ gbọrọ, tó jẹ́ pé kò ní ṣe ìrìnàjò ọjọ́ kan, tó jásí pé ìrìnàjò bí i ọjọ́ méjì, èèyàn o gbọdọ̀ ṣaláì má jẹun, èèyàn kò gbọdọ̀ ju ìdẹ̀ntí sí káàkiri inú ọkọ̀ náà ni. Ṣùgbọ́n kò sí wọ́n nínú kí èèyàn jẹun nínú ọkọ̀

Oúnjẹ tí mo fẹ́ràn jù oun náà ni ìrẹsì àti ẹ̀wà tí a se pàpọ̀. Kò ṣe èyí ti èèyàn se lọ́tọ̀tọ̀ tí a se pàpọ̀ tí èèyàn wá dín ata le lórí. Ata to jẹ́ pé tí èèyàn bá fẹ́ lo ata yẹn, èèyàn máa ṣá ata yẹn ni, kò ní lọ̀ kúnná. Kí èèyàn wá kó irú sí pẹ̀lú ẹyin àti àwọn ẹja kíká, ẹja gbígbẹ kó wá dùn dáadáa. Kí èèyàn se kó dín ata yẹn kó gbẹ dáadáa. Àwọn oúnjẹ tí mo fẹ́ràn nìyẹn.

Èróńgbà mi fún iṣẹ́ ọjọ iwájú ó pọ̀ gan àn o. Ọlọ́run jẹ́ kí ó bọ́ sí rọrùn fún mi. Mọ ní èróńgbà púpọ̀, mo dẹ nígbàgbọ́ pé Ọlọ́run á ṣe ni é rọrùn fún mi, fún nkàn tí mo fẹ́ jẹ, tí mo fẹ́ jẹ, tí mo fẹ́ dà, tí mo dè fẹ́, tí mo dè fẹ́ ṣe ní ọjọ́ iwájú mi tó jẹ́ àwọn nkàn àṣeyọrí, nkàn gidi, nkàn tó jẹ́ nkàn alálùbáríkà. Ó pọ̀ gan bí ìsinsin, bí i ọ̀dún mèlò sí bà ṣe wà yìí ba i Mo ti fẹ́, mo fẹ́ jẹ́, mo ń be Ọlọ́run kí n jẹ́ ẹniyan tó ti máa jẹ́ aláṣẹyorí aláṣẹyege. Ki Ọlọ́run máa dẹ́ẹ̀ fi iku tò yáwọ́ pa, pa wá.

Ápù tí mo lò jù, tó jẹ́ ápù tí mo máa ń lò jù, tí mi ò le ṣe kí ma lò ní ojúmọ́ kan, òun náà ni ápù WhatsApp àti ápù Twitter. Mo máa ń lo Instagram náà ṣùgbọ́n ẹ̀kọ́kan ni. Mo dẹ̀ máa lo Facebook náà ní ẹ̀kọ́kan. Ṣùgbọ́n WhatsApp mi, mi ò le ṣe kí ma lò, Twitter mi náà dẹ̀ mi ò le ṣe kí ma lò ní ojúmọ́ kan. Twitter tí a mọ̀ sí́ X nísìyí mi ò le ṣe kí ma lò ní ojúmọ́ kan.

Rárá o. Ìbéèrè yìí o fi bẹ́ẹ̀ yé mi. Mi ò kì n jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà. Mi, mi, pàápàá jùlọ mi ò ní oníbàárà. Tí n bá dẹ̀ ní gan, èyí tí eẹyan bá má a jẹun papọ̀ gan, a jẹ́ pé ó ṣe kòn gé àsìkò tí ẹeyan fẹ́ jẹun tó níbára fi wá wá ni mo lè fi jẹun pẹ̀lú oníbàárà.

Dáadáa, mo ma ń jẹ oúnjẹ tó kúnkùn, kò sí nǹkan tí ó fi n ṣe ní, pàápàá jú lọ oúnjẹ tó bá ṣẹ́kùn tó bá wà nísàlẹ̀ ìkòkò, òun ló má ń dùn jù. Kò sí nǹkan tó burú jù níbi kí èèyàn jẹ oúnjẹ tó kún, òhun gan ni oúnjẹ tó dùn jù, mo ma ń jẹ dáadáa. Nǹkan tí o ma ń dùn mọ́ mi láti jẹ ni, kò n ṣe nǹkan to jẹ pé tipátipá mo fi ma n rọ́jú jẹ, mo ma ń jẹ dáadáa ni.